Ṣàlàyé bí o ṣe ń wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ohun tí ò ń wá ń, ẹ̀rọ ayélujára mi, mo máa ń wá oríṣìíríṣìí. Láyé ìgbà tí AI ti gbòde kan, mo máa ń lo AI especially Grok AI àti Open, uh, AI àti ChatGPT AI. Àwọn ilé yìí ni mo máa ń lò fi ṣe iṣẹ́ tí mò ń ṣe. Tí ǹkan tó bá dà mí lójú rú, mo máa ń lo àwọn AI wọ̀nyí láti fi, láti fi, uh, wá solution sí gbogbo, uh, nǹkan tó dà mí lójú ru. Uh, bí àpẹẹrẹ, mo máa ń lo Grok AI láti fi le wádìí ohunkóhun tó bá dà mí lójú rú. Mo dẹ̀ máa ń lo ChatGPT náà fún irú nǹkan bẹ́ẹ̀. Mo dẹ̀ máa ń lo àwọn méjèèjì fún láti lè fi, fi design àwọn àwòrán fún, uh, ọjọ́ ìbí or uhn anniversary. Mo máa ń lo àwọn AI wọ̀nyí, àwọn ló máa ń ràn mí lọ́wọ́ láti lè jẹ́ kí n ṣiṣẹ́ yì àsẹ̀yẹgé. Mo máa ń lò wọ́n láti fi, uh, uh, ṣe àwòrán tó péye, tó máa ṣe wò, tó máa ṣe rí tí inú àwọn èèyàn maa dùn pé a báwo mo ṣe ṣe àwòrán yíi. Àwọn AI wọ̀nyí, àwọn ló máa ń, ló máa ń ràn mí lọ́wọ́. Mo de maa n lo àwọn AI yìí fún uhn tutorial training. Mo máa ń lò wọ́n, mo máa ń lò wọ́n, wọ́n máa ń, wọ́n máa ń ràn mí lọ́wọ́. Ẹse púpọ̀. Ẹni tí ó gbé ka- tí ó gbe kẹ̀lé, ẹni tí, ẹni tí ó gbé kẹ̀lé yẹn, gbogbo èèyàn náà ló gbé kẹ̀lé AI. Bí o ṣe ń dáwọ́, mo ti ṣàlàyé rẹ̀. Ẹse púpọ̀.

Sọ fún wa nípa igbó tí ó wà nítòsí rẹ, ọ̀hun tí ó wà níbẹ̀. Igbó tó wà nítòsí mi òun ni igbó tó wà ní, àh, agbègbè ìle tí mò ń gbé. Ọ̀un tó wà níbẹ̀, òun ni canal irà, òun ló ń la inú igbó yẹn kọjá. Ẹnikẹ́ni kò le dédé wọ inú igbó yìí nítorí irà tó wà nbẹ̀. Eeyan kò le dédé wọ inú igbó òun. Àh, ìjọba, àwọn èèyàn ìjọba nìkan lo maa n wọ́ bẹ̀ láti lè, àh, gba bẹ̀, àh, àh, láti lè jẹ́ kí omi tó ń gba inú igbó yẹn kọjá lè ṣan jáde.

Sọ fún wa nípa ìgbà tí àjèjì rán ọ lọ́wọ́. Ibi tí ó ti ṣ'ẹlẹ̀, orí fóònù mi ni ó ti ṣ'ẹlẹ̀. Àjòjì tí mò ń sọ yìí, mi ì ri sójú rí. Orí íńtánẹ́ẹ̀tì la ti pàdé. A sì bára wa di ọ̀rẹ́, à ń bára wa sọ̀rọ̀ lójoojúmọ́. Ìgbà kan wà tí mo ní ìṣòro, mo wá sọ fún ọ̀rẹ́ mi yìí, ó sì séǹdì owó sí mi. Èyí yà mí lẹ́nu púpọ̀. Ó yà mí lẹ́nu gidigidi nítorí ẹni tí èmi ò rí rí ni ó sì ṣe mí lórí, ó sẹ́. Ó sì fi owó ránṣẹ́ sí mi nígbà tí mò ń dojú kọ ìṣòro. Ohun tí ó ṣe ò ní owó, ó fi ràn mí lọ́wọ́, ó fi ran ẹbí mi lọ́wọ́, mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi, mo sì mọ̀ ọ lóore. Ohun tí èmi ṣe nìyẹn, ẹ ṣé púpọ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ímeèlì rẹ? Mo máa ń yẹ̀ wọ́n wò ni. Ojojumo le mí máa yẹ àwọn ímeèlì ti mo bá ni, ti wọn bá send simi, ti wọn fi jisẹ simi ojoojúmọ́ lẹ́mi máa ń yẹ̀ ẹ́ wò. Eléyìí tí ò bá, tí ò bá ṣe kìní tó, mo máa, mo máa wá tí màá ṣe delete rẹ̀ dànù kúrò lórí folder mi. Eléyìí tí ó bá dẹ̀ wúlò fún mi, mo dẹ̀ máa, mo máa tẹ̀síwájú láti lè rí nǹkan tí wọ́n ní kí n ṣe, tí mo ṣe ń ṣètò àwọn ímeèlì mi. Éṣẹ́ púpọ̀?

Báwo ni o ṣe ń dá dáàbòbò ara rẹ lọ́wọ́ ẹ̀fọ́n? Hmm. Ni àkókò wo? Lálalẹ́ ni torí emi o ki n si n le àn, láàárọ̀ àti lọ́san. Alẹ́ ti emi de maa n wo iyara mi láti lo sun. Ehn, mo máa ń ṣe àwọn ètò wọ̀nyii ní àárọ̀ kí n tó jáde kúrò nílé. Ó ní àwọn òògùn pẹfonpẹfọn tí mo máa ń lo tí mo sì máa fi sínú yàrá kí n tó jáde láàárọ̀. Òògùn, òògùn ẹ̀fọn yìí òun ló máa ń pa gbogbo àwọn ẹ̀fọn tó bá wà nínú yàrá yẹn títí tí màá fi dé lọ́wọ́ alẹ́. Tí mo bá dẹ̀ tí dé lọ́wọ́ alẹ́, mo máa, mo máa rí dájú wípé mi ò sílẹ̀kun ẹnu ọ̀nà mi sílẹ̀ àti netí ẹnu ọ̀nà mi sílẹ̀ fún ẹ̀fọ́n láti lè wọlé. Èyí ni, ehn, àwọn nǹkan tí mo máa ń ṣe láti lè fi, ehn, dáàbòbò ara mi lọ́wọ́ ẹ̀fọ́n. Ẹsẹ púpọ̀.

Sọ fún wa nípa kíkọ́ ẹ̀kọ́, kíkọ́ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀mpútà. Hmm, kíkọ́ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀mpútà. Hmm, ó-ó rọrùn, mo le sọ pé ó rọrùn. Iyen tun wa wa lórí eko ti eniyen n-, ti eniyen n ko, ẹni ti o n ko, uhn, ko si anybody ti o le ko ó di, ìyẹn wà lórí nǹkan tí ènì yen fẹ́ kọ́, tí ènì yen fẹ́ mọ́. Òun ló máa, òun ló máa mo baya bí, àh, nǹkan tí ènì yen ń kọ́ boya ó yẹ, or kó yẹ. To ba je pé kò yẹ ni, ó máa wá olùkọ́ni tó máa ṣàlàyé fún dáadáa láti lè rí ẹ̀kọ́ yẹn kọ́ lórí kọ̀mpútà or lórí fóònù rẹ̀. Ohun tí ó bá dẹ̀ níra, ó ma, ó máa fi tó olùkọ́ ni ó máa, ó máa bèèrè, ó máa bèèrè àwọn, àh, question lọ́wọ́, ìyẹ̀n, ìdánwò, ó máa bèèrè ìdánwò, ẹh, ó máa bèèrè question lọ́wọ́, lọ́wọ́ olùkọ́ni pé à emí ò maa mọ eleyii o, mi mọ̀ tí mo ṣe fẹ́ ṣe o. So olùkọ́ni òun ló máa wá, ló máa wá tọ́sona ohun tí ó ran ẹni bẹ́ lọ́wọ́. Hmm, ẹni bẹ̀ ní, nílò láti sọ̀rọ̀. Ó nílò láti lè sọ fún olùkọ́ ni pé àh emí ò maa mọ eleyi ọ́, or eleyi yẹ́ mi. Ẹ̀hnehn, ìgbà yẹn ni olùkọ́ni yẹn máa mọ̀ wipé àh, nǹkan tí mò ń kọ́ ẹni báyìí ó ye àbí kò ye.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Mo máa ń pàdá àfojúsùn títà mi. Mo máa ń pàdé lọ́nà wo? Àwọn oníbàárà mi, àwọn àfojúsùn tí mo mọ̀ tó jẹ́ oníbàárà mi, mo máa ń pàdé wọn. A jọ máa ń ṣe okòwò, a jọ máa ń taja, a jọ máa ń jíròrò lórí ọjà ta bá ń tà. A dè máa ń wọ́nà abáyọ̀ tá ṣilé ṣe àṣeyẹgẹ lórí ọjà ta bá ń tà.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ tó máa ń wà lórí nínú àwọn alábáṣiṣẹ́pọ̀ ni wípé nǹkan tó dà wá papọ̀, òun la máa mójú tó. Nǹkan tó ń gbé wa papọ̀, kí ló mú wa papọ̀, òun ni iṣẹ́ taà ń ṣe. Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀? Wo ló wà láàárín wa? Ìbáṣepọ̀ tó wà láàárín wa, òun ni wípé ká lè mú iṣẹ́ yẹn, ká lè mú yọrí síbi tó da. A máa jìròrò lórí iṣẹ́ tó so wa papọ̀ láti lè má jẹ kí iṣẹ́ yẹn kó falẹ̀. Ká lè ṣe é ní kíákíá, ká lè ṣe é ní wàràn ṣìṣà, ká de lè ríi wípé iṣẹ́ yen ó dáa gan. Àwọn ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi níyen. Ẹṣe púpọ̀.

Ètò rédíò tàbí tẹlifísàn wo ni o rántí láti ìgbà èwe? Hmm, hmm, ai ó pò, hmm eléyi tè mi rántí láti ìgbà èwe mi òhun ni, hmm, òhun ni ó ní àwọn ere kan tan máa ń ṣe nígbà yẹn ní ìrọ̀lẹ́ tí a máa ń wò lago, lago méje, sago mẹ́jọ. Wọ́n máa ń pe eré yẹn ní bàbá àjàskó. Bàbá àjàsíkó ni orúkọ eré yẹn. A fẹ́ràn ère yẹn púpọ̀. Bí i pé tí ago méje bá ti lùú bayi, a máa jókòó, inú wa máa dùn. Ó dẹ̀ tun ni eré kan náà nígbà tí mo kéré gan tí eré tí bàbá ṣàlà máa ń ṣe. Àwọn ère yìí ó máa ń wúni lórí púpọ̀. Tí àsìkò yẹn bá ti tó lago méje, sí ago méje àbọ̀ di ago mẹ́jọ, òun ló máa ń wo rú àwọn eré wọ̀nyí. Ere to koni logbon ni hmm, àwọn ere tí mo máa ń wò ni, mo dẹ̀ máa ń pẹ̀lú tani ó ń wò, èmi àti àwọn ẹbi mi lajọ máa ń jókòó wo eré ọ̀hún. Ohun tí mo rántí nígbà yẹn ni wípé, à, àwọn ẹ̀kọ́ tí mo kọ́ nípa àwọn eré yẹn, hmm, láti máa jẹ́ ọ̀lẹ́, láti máa jẹ́ onírọ́, láti fẹ́ràn ọmọ làkejì rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ni ẹ̀kọ́ tí mo kọ́ nínú àwọn eré.

Ṣé o fẹ́ràn yíyà àwòrán? Ah, mo fẹ́ràn yíyà àwòrán nígbà tí mo wà ní kékeré. Mo fẹ́ràn ẹ̀ púpọ̀ láti máa ya àwòrán pọ. Ìgbà tí mo wá dàgbà yìí ni ààyò ò gbà mí láti máa ya àwòrán. Nígbà tí mo wà ní kékeré mo máa ń ya oríṣiríṣi àwòrán.

Ibo ni o fẹ lọ sí? Nn, hmm, à, kò sí ibi tí èmi ò lè lọ. Níwọ̀n ìgbà tí owo bá wà láti lè fi lọ, láti lè fi travel, láti lè fi rín ìrìnàjò. Tí owó bá wà kò sí ibi tí èmi ò lè lọ. Láti lọ, à, gbafẹ́ kí n dẹ́ṣìn.

O máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni o, èmi máa ń lọ sí ilé ìjọsìn. Ọ̀sọ̀ọ̀sẹ̀, ìparí ọ̀sẹ̀ ta mọ̀ sí Sunday lẹ́ẹ̀mi máa lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà, láti lọ moríbalẹ̀ ní Olúwa.

Sọ fún wa nípa ìsinmi ọ̀sán? Níbo nínú ọ́fíìsì mi, láti ago méjìlá sí ago kan lèmi máa ń sinmi. Mo máa sùn lónì ràńpẹ́ nígbà yìí. Ẹ̀kankan náà ni tí àyè yẹn bá yọ lèmi máa ń, lèmi máa ń lo àkókò yìí láti lè fi sùn kí okun mi sì lè padà pọ̀ wá sípò. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Báwo ni iṣẹ́ wíwúwo ṣe ń nípa lórí ara? Ìṣe wo ni ó wúwo jù? Kò sí iṣẹ́ tí ò wúwo. Ni iṣẹ́ tó wúwo jù, ohun níṣẹ́ àwọn tó máa ń ṣe bírìsopé, bíríkìlà tó máa ń gbé ẹrù tó wúwo, tó máa ń gbé báàgì sìmẹ́ǹtì, báàgì ìrẹsì, báàgì ẹwa sórí àwọn iṣẹ́ tí mo mọ̀ ipé ó lágbára jùlọ nìyẹn. Bírú iṣẹ́ yẹn ohun ló lágbára tó dẹ̀ máa kún ẹran ara láàbọ̀. Lẹ́yìn ìgbà tí ẹniyàn bá ti ṣe irú iṣẹ́ yẹn tán. Bí ó ṣe ń sinmi, àwọn ìgbà kan wà tó jẹ́ pé iṣẹ́ tí mo ti ṣe ó ti wúwo jùló rí ohun ni ìṣẹ́ ilé. To jẹ́ pé kò sí ìsinmi fún mi láti àárọ̀ di alẹ́ nígbà tí mò ń pa ilé mọ́, tí mò ń pa yàrá mi mọ́, tí mò ń ṣe oríṣìíríṣìí tí kò sí ìgbà kan tí mò fi sinmi. So ìgbà yẹn mo bàrà mi sọ̀rọ̀ pé, "nǹkan tí mò sẹ yìí ò títọ́", jẹ́ kí n sinmi. Ohun tí mò ń dẹ̀ ń ṣọ́ra fún ohun ni wípé kí ẹran ara mi kó má lọ bá bíi mí pé, "nǹkan tó lọ fi ara ṣe yìí, ohun ló faa nǹkan báyìí". Ohun tii mo ṣọra fún o ju bayen lọ.

Sọ fún wa nípa ọdọ tí ó wà nítoṣi rẹ, ibi tí ó ń sàn lọ. Ọdọ tó wà nítoṣi mi, mo ti sọ darí ìgbó wà n bẹ̀. Kaná ni ọdọ ńlá ni. Nibiti oríṣiríṣi ìdọ̀tí àgbàrá máa ń gbà kọjá. Àgbàrá máa ń gba ibi Kana yìí kọjá tí a mọ̀ sí ọdọ yìí. Ọdọ yẹn kò dára púpọ̀ o dẹ̀ máa ń rùn, nítorí pé oríṣiríṣi nǹkan ìdọ̀tí òun ló wà nínú ọdọ yìí. Ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ òun ni mo ti ṣàlàyé yẹn. Ìdọ̀tí oríṣiríṣi òun ló wà nínú odò, ó dẹ̀ ń rùn. Bí o ṣe rì ní àkókò ọjọ. Ní àkókò òjò yẹn, ó rọrùn, ó dára, ó dára púpọ̀ nítorí pé, àgbàrá òjò, òun ló máa gbà gbogbo àwọn ìdọ̀tí tó máa ń jẹ́ kí odò yẹn rùn ló máa gbà dànù. Nǹkan tí mo rí nìyẹn ní àkókò òjò.

Sọ fún wa nípa abúlé tí o mọ̀, ibi tí ó wà. Abúlé tí mo mọ̀ òun ní, ní ìlú Òǹdó. Àwọn abúlé tó wà lágbègbè Ondo State, mo mọ àwọn kọ̀ọ̀kan níbẹ̀. Ẹni tí ó ń gbé níbẹ̀, àwọn èèyàn mi ń gbé ní inú igbó yìí. Inú igbó yìí ni àwọn èèyàn mi wà tí wọ́n tí ń ṣe oko àgbẹ̀ tí wọ́n tí ń gbin oríṣiríṣi bíi kòkó, bíi obì, bíi iṣu, ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nkan ohun tí ó wà ní inú abúlé yẹn niyen. Ẹsẹ púpọ̀.

Lé èrò rẹ, báwo ni o ṣe rí kí àwọn ọmọdé ní fóònù ní kékeré? Èyí o dára púpọ̀ o. Èmi ò fọwọ́ sí o kí àwọn ọmọdé kí wọ́n máa lo fóònù ní kékeré, nítorí wípé ó máa ba ọjọ́ ọ̀la wọn jẹ́, ìbí yìí ó máa ba ọjọ́ ọ̀la wọn jẹ́. Ọmọ tí ó yẹ kó sì máa kọ́ àṣà àti ìṣe, ohun ni fóònù máa gbà lọ́kàn. So èyí ò da. Ọjọ́ orí wo ni ó tọ́? Ọjọ́ orí tó tọ́, ohun ni láti ọmọ ọdún méjìdínlógún, or sì ọmọ ọdún ogun, òun ló lẹ́tọ̀ọ́ láti máa bẹ̀rẹ̀ sí ní lo fóònù. Nígbà yẹn, wọ́n ti ní ìmọ̀ tó tóyẹ láti lè fi mọ èyí tó dá àti nǹkan tí ò dá. Èyí tó dá àti nǹkan tí ò dára. Ohun tí ó ń kó ìdààmú bá ọ tún, ohun náà ló dẹ̀ ń fa wàhálà fún àwọn ọmọ ìsì wọ́nyìí, tí ó jẹ́ pé, orí íńtánẹ́ẹ̀tì ti i gbá ayé wọn kan.

Ta ni o rán tí sọ fún wa? Háà, mo rán ti ọ̀rẹ́ mi tí orúkọ rẹ̀ ń jẹ́ Paulina. Mo n mií sí rẹ̀, ó ti pẹ́ tí a ti sọ̀rọ̀ kẹ́yìn, ó ti pẹ́ gan-an. Hmm, ìm, èdè aayede díẹ̀ wà láàárín wa àti gbà yẹn lè mi ò tí ba sọ̀rọ̀ tí òun ò dẹ̀ tí bá mi sọ̀rọ̀ mọ́. Hmm àti ìgbà yen ni ohun ti mo rántí niyen.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? N o dánmọ́nrán. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi sì dánmọ́nrán, but èmi ò ní pẹ fi iṣẹ́ yẹn sílẹ̀ nítorí wípé kò sí owó tó tówó láti lè fi bọ́ bùkátà mi lórí iṣẹ́ tí mò ń ṣe. Mo sì ń wá iṣẹ́ tó máa mú mi la tó máa mú mi ní owó tó tó owó dá ní láti lè fi ṣe àwọn nǹkan tí mò ń dojú kọ.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya oríṣiríṣi àwòrán. Mo sì kọ́ bí a ti ń ya àwòrán nígbà tí mo wà ní kékeré, tí mo wà ní secondary school àti primary school gan-an ni mo ti fẹ́ràn láti máa ya àwòrán. Ẹ ṣé.

Sọ fún wa bí o ṣe ṣẹ́gun ìbẹ̀rú, ohun tí ó bẹ̀rù. Sọ fún wa bí o ṣe ṣẹ́gun ìbẹ̀rú, ìbẹ̀rú, oríṣiríṣi ìbẹ̀rú ló wà. Ìgbà mìíràn tí ó bá sí owó lọ́wọ́ mi, o máa ń mú ìbẹ̀rú wá fún mi pé, "báwo ṣe fẹ́ ṣẹ ra mi, báwo ṣe fẹ́ rí owó fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe yí tí ojú òní tì mí". Ohun tí ó ràn lọ́wọ́, ohun tí ó ń ràn mí lọ́wọ́ ni wípé yàtọ̀ sí iṣẹ́ tí mo ń ṣe, mo ti le lọ wá iṣẹ́ mi ṣe tó máa ń mú owó wọlé, or ki ń bẹ eeyàn, ki wọ́n fún mi lówó, àwọn nǹkan tí mò ń ṣe nìyẹn. Ohun tí ó yí padà, ìgbà tí mo bá bá àwọn èèyàn tí mo dẹ̀ rí ànúgbà láti ọ̀dọ̀ wọn ti won fún mi lówó, nǹkan tí mo rí tó yí padà náà nìyẹn, láti lè fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe.

Lérò rẹ kí n so àwọn àgba àti àwọn ọ̀dọ́ pọ̀. Ohun tí a ń fi lé le lọ́wọ́ fún àwọn àgbà wọ́n ní òye gan. Àwọn olówó dé máa ń pe ọdọ jókòó láti lè, láti lè kọ́ wọn ní àṣà àti ìṣe, ilẹ̀ Yorùbá. Nǹkan tí mo máa ń rí tó ń so àwọn àgbà àti àwọn ọ̀dọ́ pọ̀, ti wọ́n máa pe àwọn ọ̀dọ́ hun, wọ́n máa pe wọn jókòó, wọ́n sì máa kọ́ wọn ní àṣà àti ìṣe. Ohun ti o yi padà ni wi pe àwọn ọdọ ti a ni nisinyii wọ́n ti, ó ti, ó ti dènka ọyẹ, ayé, ayé ọ̀làjú tó yẹ pé wón mú aṣa àti ìṣe wa lò mọ bi tí tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń bá ara wọn sọ̀rọ̀. Nǹkan tí mò ń sọ náà ni aṣa àti ìṣe yẹn kò sí láwùjọ mọ́. Ọ̀dọ́ kò, kò, wọn ò pọ́n àwọn àgbà lé. Arínfín tí ó ti wọ̀ fún wọn. Nǹkan tó wù wọ́n ni wọ́n ń ṣe. Nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ayélujára, íńtánẹ́ẹ̀tì ò ní wọ́n ń tẹ̀lé. Hmm, wọ́n fi ohun tó jẹ́ àṣà àti ìṣe wa sílẹ̀.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ó de pín ó pín sóríṣiríṣi. Iṣẹ́ ilé wà, àwọn nkán tó bá bàjẹ́ mo máa ń tun ṣe. Mo dẹ, mo ní ẹ̀kọ́ díẹ̀ lórí fóònù tó bá bàjẹ́, mo lè tún yẹn náà ṣe. Nítorí pé mo ní àwọn irinṣẹ́ ti, mo máa ń lò láti fi, fi tún fóònù tó bá bàjẹ́ ṣe.

Lé èrò rẹ, báwo ni orin ìgbà yìí ṣe rí? Orin ìgbà yìí, i mi lára wọn ní, o ní ìtumò, bó ọ̀pọ̀ nínú orin ìgbà yìí, oun ní òní ìtumò rárá. Orin ikọkukọ ni àwọn ọdọ n kọ kakiri ko da bi orin ti àwọn baba baba wa ti wọn nko layee àtijọ́ tí, tó jẹ pé tí a bá gbọ orin wọn, a máa rí ìtumò, a máa rí òye ohun tó n ṣẹlẹ̀ kò dàbí ìsinyìí tó jẹ́ pé àwọn ọmọ tí a ní wọ́n kà ń kọ oríṣiríṣi orin, ìgbàlódé tó wù wọ̣n tí ó mú ọgbọn dání. Bí ó ṣe yàtọ̀ sí ti àtijọ́ niyẹn, ohun tí ó, tí ó fẹ́ràn, ohun tí ó fẹ́ràn, ẹ̀ kọ̀kan nínú wọn ló máa n kọ orin tó ṣe, tí mo le fẹ́ràn, bó púpọ̀ nínú wọn ni, ni mí n fẹ́ràn orin wọn nítorí wípé kò mú òye lọ́wọ́.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Boyà mo fẹ́ ṣe nǹkan léèní báyìí pe à lá-- lágo, tó bá di lágo mẹ́jọ àlẹ́ ò, ó ní nǹkan tí mo fẹ́ ṣe. Tí n bá dẹ̀ rí wipé kò sí ákókó fún mi láti ṣe irú iṣẹ́ yẹn or, bóyá ó ní nǹkan tí mò ń retí and tí kò dẹ́ẹ̀ tí tẹ́lẹ̀ láti lè fi ṣe iṣẹ́ yẹn, mo má-- mo máa yí ọkàn padà láti fi, láti ṣe ìdádúró di, ìgbà mí tí mo máa pinnu ọkàn mi láti lè fi, láti lè ṣe iṣẹ́ yẹn.